Bẹ́ẹ̀ni mo ti gun ọkọ̀ ojú omi rí. Ọjọ́ tí mo dẹ̀ gun ọkọ̀ ojú omi nígbà tí mò ń lọ láti ìlú tó ń pé ní Senegal lọ sí ìlú tó ń pé ní Mauritania ni róso omi kan wà láàrín ibi tí ó jẹ́ pé omi yẹn ló, omi yẹn ló ya àwọn ìlú méjèèjì. Nítorí náà nígbà tí mo fẹ́ lọ sí ìlú Mauritania mo gba orí omi kọjá.

Lálalẹ́ tí mo bá ti fẹ́ lọ sun, mo máa ń dúró kí bí aago mẹ́wàá ko lu na kí n tó lọ sun. Nítorí mo máa ń jí ní aago márùn-ún, nítorí èyí mo máa ń tètè sun. Àmọ nígbà mi tó bá jẹ́ pé mo bá ní ńǹkan tí mò ń ṣe, tí ó bá jẹ́ pé ǹkan tí mò ń ṣe mi ò tí fẹ́ pari, àbí mi ti pari, mà á dúró di bóyá, bóyá aago mọkànlá àbí méjìlá nígbà mí kí n tó sun. Àmọ gbogbo ìgbà, lọ́pọ̀lọpọ̀ ìgbà aago mẹ́wàá ni mo máa ń sun lálẹ́.

A bẹ́ẹ̀ni, eyín máa ń fọ́ mi, eyín máa ń ro mi, kódà ó tún máa ń dùn mi. Àmọ́ n gbà tí mo ti wá yọ ní bíbẹ̀, kò ti wá dùn mi mọ́. Èyí tó ń dùn mi nísìnyí kò i ṣe dúndún ba yen naá. Ó kàn máa ń wá dédé lẹ́ẹ̀kọ̀kan ó máa n lọ. Kò tó ìnira tí mo ti-- àbí irora tí mo ti jẹ sẹ́yìn lọmọ.

Rárá mi o fẹ́ràn atẹ́gùn lọ títíí, torí atẹ́gùn máa ń jẹ́ kí ìyẹpẹ́ máa gbọn sí ọ lọ́jú. Èyí ni tí mi fi fẹ́ràn atẹ́gùn lọ títí. Ṣẹ́ṣẹ́ gun bá n fẹ́ díẹ̀ díẹ̀, títí o bá dẹ́ ṣóòkò tótó tó bá wà. Bí àwọn ǹkan tí mo láìkí ni, àmá mi láìkí atẹ́gùn torí atẹ́gùn o bá mi lára mu.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Nítorí wọ́n a máa, igba ti a tí wa ni kékeré ni wọ́n tí ń kọ́ wa bí a ṣe máa ń jẹun. Wípé tí eeyan bá ń jẹun eeyan ó gbudo máa sọ̀rọ̀, eeyan o de tun gbodò máa jẹnu rederede, tí eeyan bá ń jẹun eeyan gbudò máa pa enu de. Tí eeyan bá ń jẹ oúnjẹ lẹ́nu. Nítorí náà, tori wọ́n ti kọ́ wa, mo máa ń farabalẹ̀ jẹun ni mi ì dè nii mo kíwa ti lowo ti ń bá jẹun.

Mo máa ń ṣètò àwọn ímeèlì mi pẹ̀lú pé mo máa ní ní ọ̀rí fóònù mi. Nígbà tí mo wà lọ́rí fóònù mi, gbogbo ìgbà tí mo ti fẹ́ wò ńkan lọ́rí ímeèlì, maa kàn bó sórí fóònù, mo á tẹ̀ wò ńkan tí mo fẹ́ wò. Àbí nígbà mi kí n bó sórí kọ̀m̀pútà mi kí n wò ńkan tí mo fẹ́ wò, mo dẹ̀ máa n ṣètò àwọn ímeèlì mi dáadáa mii kí jẹ́ kí ó dàpọ̀ pẹ̀lú wọn.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù láti fi, láti fi dì òtútù láti má fi wo ara mi. Nítorí òtútù ó da lára, tó bá ti pọ̀jù, tó bá ti pọ̀jù ó máa ń fa nǹkan mí sínú ẹ̀ lọ́la ni. Nítorí èyí, mo ní aṣọ òtútù tí mo fi, tí mo máa ń wọ nígbà òtútù. Nítorí aṣọ yẹn ló máa ń dì òtútù fún mi tí ó kì í jẹ́ kí àwọn ara mi gbà.

Mi kì í gun ọkọ̀ akẹ́rù nítorí àwọn eru tí wọ́n máa ń kó sínú ọkọ̀ akẹ́rù máa ń pọ̀. Teeyan bá tú wá lọ gun ọkọ̀ akẹ́rù pẹ̀lú ọkọ̀, ó máa ń jẹ́ kí ọkọ̀ kí ó má rìn dáadáa. Nígbà tí mo ṣì fí wà ní ilé ìwé, ní ilé ìwé yunifásítì ni mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Nígbà yẹn, mo máa ń rin ìrìnàjò tó jìnnà gan lọ sí ilé ìwé. Nígbà mii tí o bá sọ́wọ́ lọ̀wo mi máa wá gun ọkọ̀ akẹ́rù tó máa gbé mi dé ilé ìwé tí mò ń lọ.

Bẹ́ẹ̀ ni mo máa ń fi àwọn fáìlì. Faili mi pamọ́. Mo máa ń pa wọ́n mọ́ kó níbi tí owó àwọn èèyàn ó ti tẹ̀. Nítorí fáìlì ò ṣe kókó, gbogbo nǹkan tó bá ti jọ máa ń, ǹkan tẹ́ẹ̀ yẹn ló tọ́ jẹ́ pé èèyàn yóò tún máa ní ìwúlò rẹ̀ lọ́jọ́ iwájú. Èèyàn gbọdọ̀ máa fi pamọ́ sí ibi tó dà ju. Nítorí na gbogbo nǹkan tó bá ti jẹ́ fáìlì ní mo máa ń fi sójú kan, màá wa fi pamọ́ sí ibi tí ẹnìkan kò ní ti rí. Nígbà mí máa ń fi sí abẹ bágì mi, tí ó jẹ́ pé kò sí ẹnìkan tó lè dé ibi àfi tí wọ́n bá, àfi pẹ̀lú, pẹ̀lú tí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́wọ́ mi.

Fóònù mi ò ní gbà kó dè sígbati mi kì ń lò ó lójoojúmọ́. Fóònù mi kì ń ṣe fóònù tí mo máa ń ṣépamọ́. Fóònù tí mo máa ń lò ni ó dè máa ń wà lọ́wọ́ mi lóòrèkóòrè. Kódà nígbà mí ó súmọ̀ mi ju gbogbọ̀ nǹkan mi lọ, tórí mo máa ń fi ṣẹ́gbẹ́ mi ni. Kódè sígbà tí mi kì ń tẹ́ mi. Le sọ pé iyẹ ìgbà báyìí ni mo máa fi ń lo fóònù mi. Àmọ́ gbogbo ìgbà tí mo bá ti rí i ní pé mo ní ìwúlò láti lò ó ni mo máa ń lò ó. Kóde sígbà tí mi kì ń lò ó.

Kò sí ẹtì gbọ́ tí mo kì n lò. Ó ní ẹtì gbọ́ kan tí won máa ń pè ní earpiece, ó de ní kan tí a máa ń pè ní airpod. Méjèèjì náà ni mo ní tí mo fi máa ń gbọ́ àwọn nǹkan mi àbí tí màá wà níbí tariwo bá ti pọ̀ mọ́ ká rọ́ra lọ láti máa fi jẹ́ kí ariwo yẹn kó dá mú mi ní gbogbo nǹkan tí màá ṣe ní àkọ́kọ́ náà. Méjèèjì ni mo ní, kò sì tí mo kì ń lò, a moń anfani wọn, ó yàtò síra wọn.

Tí mo bá wà nínú ìlà, mo máa farabalẹ̀ lo àkókò mi. Nígbà mi tí mo bá rí pé ìlà yẹn o ti sún mọ́ jù, mà á lo àkókò mi pẹ̀lú bó ṣe jẹ́ kí n lò ó. Mi ò ní sáré lò, mi ò ní kán jù torí mo mọ̀ pé àsìkò àkókò yẹn tí màá ti wọ̀n pé ó jẹ́ kí n léṣẹ́ tán ní àsìkò kan bayìí, màá dé gbìyànjú àtiṣẹ́ tán lákòókò náà láti kí ni pé mo rì í ṣe tán kí ó tó dìgbà náà àbí ìgbà tí wọ́n fún mi gangan.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ní àwọn ọ̀nà tí wọ́n fi kọ́ mi. Tọ́rí mo kọ́ bí wọ́n ṣe ń ṣe iṣẹ́ ní ọ̀nà àkànṣe. Nígbà tí mo ti wá kọ́ bí wọ́n ṣe ń ṣe tán, tí n mo bá fẹ́ ṣe iṣẹ́ àbí tó bá ní di kí n ṣe ní ọ̀nà tí wọ́n fi kọ́ mi, àwọn ọ̀nà tí wọ́n fi kọ́ mi ní iṣẹ́ àkànṣe, yì náa ni màá kàn sí yí láti fi ṣe ǹkan tí mo fẹ́ ṣe.

Beẹni mọ̀ mo kẹ̀kẹ́ gùn láti kékeré. Ó ní ẹnìkan ní àdúgbò wa tó máa ń fún wa ní kẹ̀kẹ́ ta a máa san owó fún, ó máa fún wa, a máa san owó fún, a máa wá gùn. Ibi tí mo ti kọ́ kẹ̀kẹ́ nìyẹn dáadáa. Láti ìgbà yẹn mo ti mọ̀ kẹ̀kẹ́ gùn. Gbogbo kẹ̀kẹ́ tan bá gbé wa nìsìnyi ko si iyí tì mi ń lẹ́ gùn. Ọ kàn jẹ́ pé ó ti pẹ́ tí mo ti gùn, amo ṣíbẹ̀ ṣíbẹ̀ náà, máa ṣí rí gùn dáadáa.

Ah, oṣù karùn-ún ni wọ́n bí mi, oṣù karùn-ún nínú, gbogbo oṣù karùn-ún ọdún ni ọjọ́ ọ bí mi. Tọ́rí ná oṣù karùn-ún ni wọ́n bí mi lọ́dún, lọ́dún 1996. Inu osun karun ni won bimi oṣù karùn-ún, ọjọ́ àlá, ọjọ́ àkọ́kọ́ nínú oṣù karùn-ún ni wọ́n bí mi. Ọjọ́ náa de ni ni ọjọ́ ọ bí mi.

Batiri fóònù mi máà ń dúró gan tí màá fi lè ti bo náà tí ó dẹ̀ jẹ́ pé ó, ó kún. Tí màá ti bo náà tí bátìrì yẹn dẹ̀ kún, kò sí ó máa gbé mi di ìrọ̀lẹ́ kó tó rí pé mó tún fá inú ẹ̀mí sí orí fóònù mi. Nítorí èyí ẹméjì na ni mo máa ń ti bo náà ní òjò. Tí màá ti bo náà ní àárọ̀, ní alé, ti dí àárọ̀, má ti bo náà ní ìrọ̀lẹ́. Ẹ̀mí jíina ni mo máa ń ti bo náà bóde ṣe máa ń gbé mi níya.

Ràrá mi ní orúkọ inagijẹ orúkọ tí wọ́n sọ mí ní ọjọ́bí mi nìkan naa ni mò ń jẹ. Mi jẹ́ orúkọ mi, nítorí orúkọ ìnégijẹ ń ṣe àwọn orúkọ tí a máa ń fi yangan ni ta ní agbègbè tí a bá wá. Nitori naa mi ni orúkọ kan to jẹ orúkọ inagijẹ, àyàfi orukọ ti wọn sọ mi ni ọjọ sunaa mi nígbàtí wọn bi mi. Orúkọ yẹn nìkan náà ni mò ń jẹ.

Rárá o, mi ò fẹ́ràn àwọn ohun ìkẹ́kọ̀ọ́ torí èmi jẹ́ ẹ̀dà kan tí kó kì ń kọrin, tí ó dẹ̀ kí ń gbọ́ orin. Èmi kì ń gbọ́ orin de bi wipe, tí màa ma wa kọrin. Àmọ́ tí n wà ní àwọn bi ibikan àbí agbègbè mi tí wọ́n máa ń tí ń kọrin, màá kan jókòó síbẹ̀ ni. Kì í ṣe nítorí pé mo fẹ́ràn kí n máa gbọ́ orin. Àmọ́ tó bá ní ǹkan tí mo ń ṣe níbẹ̀, màá jókòó síbẹ̀. Nítorí mii kì ń gbọ́ orin, nítorí mi ò kí ń gbọ́ orin, mi ò dẹ̀ kí ń kọrin. Nítorí eni ti o bá máa ń gbọ́ orin ló máa ń kọrin. Èmi ti mò de jẹ́ ǹ enikan tí mii kì ń gbọ́ orin, nítorí ìdí èyí mi lè máa kọrin.

Rára mi mọ bí a ti ń ka àworan ilẹ̀. Àworan ilẹ̀ àwọn tó máa ń ka àwọn tí wọ́n máa ń máa ń nípa àwọn ọ̀rọ̀ dáadáa ni. Èmi ò dé máa ń nípa àworan tí máa fi wá máa ka àwọn ọ̀rọ̀ ilẹ̀. Èmi máa ń nípa rẹ̀, àmọ́ ó lá àwọn tí mo mọ̀, tí wọ́n máa ń nípa àwọn ọ̀rọ̀ ilẹ̀. Àmọ́ èmi gangan fún ara mi, èmi máa ń nípa àwọn ọ̀rọ̀ ilẹ̀ àbí mo tí máa ń ka.

Àá mo ti lọ́ sódo e ri dáadáa dáadáa nítorí ní agbègbè tí èmi wà àwọn wá wọn jẹ́ ẹnìkan tí ó yẹ pé wọ́n máa ń lọ sí òde dáadáa nítorí náà mo máa ń tẹ̀lé wọn lọ sóde àmọ́ kí n ṣe ní gbogbo gba làwọn àkókò tí n bá kan ṣè àbí tí mo kan wá tó jẹ́ pé mi on inkan kan tí mò ń ṣe lẹ́yìn àsìkò náà máa fẹ́ ká fi tẹ̀lé wọn lọ sí òde. Àmọ́ èmi gan gan fúnra mi, mi kí n ṣe ẹda tó fẹ́ràn láti máa lọ sóde lọ títí báyẹn.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ oúnjẹ tó lérò fún ìlera ara mi. Nítorí àwọn dókítà ní hospital náà wọ́n máa ń sọ pé kí èèyan má jẹ àwọn oúnjẹ tó máa ń ṣe èèyan àti ara ènìyàn láńfààní. Nítorí èyí, àwọn oúnjẹ tí ó máa ń fún mi ní ètò ìlera fún ara mi, fún èmí ní, fún ara mi ni mo máa ń sábà jẹ, mi kí jẹ kọjá ara mi.

Rárá mi ò fẹ́ràn kí n padà lórí fóònù. Mo fẹ́ràn kí n padé eyan ká jọ ríra wa, ká jọ sọ̀rọ̀. Iru ipadẹ̀ tí mo fẹ́ràn niyen. Àmo lawọn igbà mí tí o bá jẹ́ pé ẹni yen o lè wá ká ríra, àbí ibi ti eni yen tó bá jìnnà, àbí nítorí nǹkan, àbí nǹkan méjì kan, a lè padé ká ríra wa. Kò sí ǹkan tí a fe ṣe, a fi ká padé ní orí fóònù. Àwọn iru ipadé yìí ni mo máa ń kàn fún sí orí fóònù tí mo máa ń padé lórí fóònù. Àmo awon ipadé tí wọ́n bá jẹ́ pé a bá le ríra wa tọ̀ dé, jẹ́ pé kò sí ǹkan kan tí wọ́n máa ṣele tí a bá ríra. T'asíkò ko fi wá sí wa láti ríra, mo máa fẹ́ràn láti ríra ju ipadé orí fóònù lọ.

Rárá, mi ò tí ì bèrè ìyanwò láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí, mi ò tí ì ṣe rí. Nítorí mo mọ̀ n pé kíni yen kọ́ ń ṣe ǹkan tí èyàn kan le sáré ṣe báyẹn. Bò, tí ẹ̀yan bá fẹ́ bèrè ìyranwò láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ, agbọdọ̀ mura dáadáa. Tó dẹ̀ jẹ́ pé èyàn ma eyan o ní jẹ́ kí ǹkan kan kó máa dààmú yan.

Mo máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìńa mì pẹ̀lú pé mo máa ń fi wọ́n sí orí fóònù mi, mo máa ń kọ́ kalẹ̀ sí inú kíni kan tì tó wá lọri phone tí wọ́n ń pè ní note. Ìpèní máa ń fi àwọn nǹkan tó jẹ́ bí ọ̀rọ̀ wọn máa ń kọ sí, tí mo bá ti wá fi àwọn ọ̀rọ̀ yẹn síbẹ̀, èyí ni gbàgbé máa fi síbẹ̀, máa fi pamọ́ síbẹ̀. Ìgbà tí mo bá ti ní diẹ, màá tún lo wò ó.

Rárá mi ti dúró rí ẹ̀rọ ayára bí àsá fún ọjọ́ kan. Èmi ti ṣe rí nítorí pé kin se ọ̀nà mi ki ń de ṣe ǹkan tí mo mọ̀ nípa àwọn tó bá mọ̀ nípa rẹ̀ tó máa ń ṣe irú ǹkan báyìí. Nítorí mi ò mọ̀ nípa ǹkan yìí náà. But ti mí i o dẹ́tí mo mọ̀ nipa re, a ju kalẹ̀ fún àwọn tó mọ̀ nípa rẹ̀ nínú.

Ah bẹ́ẹ̀ni, mi rò pé bóyá ẹni kankan wa láyé ti oní ṣina, ẹni tó bá máa n ja dáadáa o, kò sí yẹn o láti ṣina. Emi ni a ti ṣina rí, o dẹ ti pẹ diẹ, nítorí nígbà yẹn a máa n jáde gan. Nítorí mo wa síbi kan lálẹ́ ni, ọjọ kejì bí ọwọ ọ̀sán mo wa fẹ padà lọ síbẹ̀, nítorí owó ti mo fi rìn. Ọjọ akọkọ mo wa ṣina, mo wa, ǹkan ti o wa jẹ kí n padà mọ ọ̀nà ni pé mo béèrè lọwọ àwọn èèyan tó wa ni agbègbè ibi ti mo n lọ, àwọn ni wọn wa júwe fún mi.

Igba tí mo kẹ́yin yín ìlànà fún iṣẹ́ o ti ṣe díẹ̀. Tori èmi jẹ́ enikan tó máa ń tètè jí, tó dé máa n wo àkókò kí àkókò máa lò mo mi lọ́wọ́, mo máa n wo agogo kí mo máa, mò de máa n wo asiko. Ní toriì náà, mii kì n pẹ̀ lọ sí ibi iṣẹ́ láti dìpo mó tí wá kẹ̀yin dè ibi iṣẹ́. Rárá mi kì í ṣe ẹ̀, torí ibi iṣẹ́ wa á ti ní àkókò, àsìkò t'èyàn gbudọ̀ dé àti àsìkò t'èyàn gbudọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́.

Àwọn tí mo ti bá wà láàrin àwọn ẹlẹgbẹ́ mi kò ní di kí n ṣe tó àwọn ọ̀rọ̀ tí màá sọ, nítorí a ti mọ ara wa tí pé a kò dẹ̀ sí innkan ti aki n jọ sọ láàrin ara wa. Ó kan jẹ́ pé lẹ́ẹ̀kan kan tí mo máa fẹ́ sọ, mo máa tú gbogbo irú ọ̀ǹkà tí mo fẹ́ sọ, kò tó dípé mo sọ, torí láti fi ní àgbékalẹ̀ gidi láàrin àwọn ẹlẹgbẹ́ mi. Àmọ́ tí ẹ máa ń ṣe lé, kọ̀sí innkan ti aki n jọ sọ, nítorí náà a sì mo aṣíri ara wa, àwa kankan á pọ̀ tá a mo aṣíri ara wa nínú ara wa.

Ilé ká yì iba tí mo máa ń fọ wọ́ lọ́jọ́júmọ́, nítorí gbogbo ìgbà tí mo bá ti wọ inú ilé ìtura kan tí mo bá ti ṣẹ ìgbẹ́sẹ̀ tán, mo máa ń fọ ọwọ́ mi. Àti pé èmi tí mo tún wá jẹ́ ẹlẹ́sìn Islam, Muslim ni mí. Gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kí n mu léèé má wọ́n lọ́jọ́júmọ́. A gbọdọ̀ fọ ọwọ́ wa àti gbogbo ara wa nu kọ́ tó dé pé a kì rù Òun mọ̀ọ́ léso pé ẹ̀yà ègbà tí mo máa ń fọ ọwọ́ mi níní abí égbè tí mo bá ti fẹ́ jẹun.

Èmi máa ń lo àkókò mi dáadáa mi dẹ kí n si àkókò mi lò, torí àkókò wà lara àwọn ǹkan tó jẹ pé ẹ̀yan gbọdọ̀ pàtàkì. Ẹ̀yan sì gbọdọ̀ jẹ́ kí ẹ̀yan mọ ǹkan ti ẹ̀yan ṣe pẹ́ lu àkókò yẹn. Nítorí náà mi o kí n lo àkókò mi ní bí ò ṣe jẹ́ kí n ṣẹlọ̀. Mo máa ń lò ó pẹ̀lú bó ṣe yẹ́ kí n ṣẹlọ̀ tẹ́ní tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀.

Wọ́n máa ń ṣètò owó iṣẹ́ ní ọ̀nà tó dára àti ọ̀nà tó tọ́ tori mí kì ń jẹ́ kí ǹkan kan wà láàárín owó iṣẹ́ àti iṣẹ́ tí wọ́n ń ṣe. Nítorí náà àwọn òṣìṣẹ́ àti bí mo ṣe máa ń san owó fún wọn, mo ti máa ń fi àyẹ́kálẹ̀ àti ìmọ̀ran bí maa ṣe san owó fún wọn, so mo máa ń ṣètò rẹ̀ dáadáa pẹ̀lú mí pẹ̀lú ọ̀nà tó tọ́.

Àwọn ẹ̀rọ tuntun mọ́ máa ń mú wá láti, láti àwọn ibi tó yẹ́ kí ń tí mú wá, torí tí mo ba fẹ́ mú ẹ̀rọ wá, màá lọ síbi tí àwọn ǹkan tó máa ń fani mi tó bá wá. So tí n bàá ti wá gbọ́n àwọn ǹkan kan tó jẹ́ pé àbí ǹkan tuntun tó jẹ́ pé ó máa ṣe yan lánfani, màá mú irú ẹ̀rọ yẹn wá fún àwọn èèyàn. Màá dee jẹ́ kán mọ irú àǹfààní tó wà ní ìdí re bawo mo ṣe n mú ǹkan tuntun wá.

Mo máa ń jẹ ẹ̀fọ́. Ẹ̀fọ́ tí mo dè fẹ́ràn jù kí n máa jẹ náà ni ẹ̀fọ́ rírọ. A mọ̀ ọ́n kí ń ṣe pé mi kí n jẹ irú àwọn ẹ̀fọ́ mìíràn, àmọ́ èyí tí mo fẹ́ràn jù tí mo máa ń gbádùn láti jẹ, ọ̀nà ẹni ẹ̀fọ́ rírọ nítorí tí n bá jẹ ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ara mi ṣe dáadáa nítorí ẹ́ kí n fẹ́ràn rẹ̀ jù ni.

Ngba tí mo bá mu ohun mímu, ohun mumu àbí nǹkan mímu ìgbà mi mo máa ń lò ọ̀pá ìfámúrá ngbà tí ń bá mu ohun mímu bí i àwọn ǹnkan tó bá wà nínú ike tó dẹ̀ jẹ́ ipé èeyàn a máa gbọdọ̀ lòó. Àmọ́ tí n bá fẹ́ mu omi, mi kin lò, mo kan máa n mu omi be ni àmo àwọn ǹnkan mì tó yẹ́ pé wọ́n máa ń jà, tó dẹ̀ yẹ́ pé ó lè ṣe ẹ̀eyan lese lẹ́nu lẹ́tí mo máa ń lò ohun, mo máa ń lò ọ̀pá ìfámúrá láti láti mu ìru àwọn ǹnkan beyen.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi kò má ń gba àkókò, àmọ́ kí n ṣe àkókò tó pọ̀ tó lọ jìnà bahun. Tí n bá kan ti jẹun tán, tí n bá fẹ́ ṣe ìsinmi oúnjẹ, mo kan máa wá àkókò bíi wákàtí kan láti fi sinmi dẹ̀. Nínú ìsinmi yẹn náà, ma máa ṣiṣẹ́ díẹ̀díẹ̀ torí kí oúnjẹ yẹn kó fi lole dáadáa, kò dẹ̀ fi bá mi lára mu.

Ti òjò bá ń rọ̀, mọ máa n tẹ, ọmọ máa ń wá ike tí màá fi tẹ omi òjò ni. Bí n bá ti wá iké síta, màá gbèsì ìdí, ìdí omi tó bá ń sàn la ti orí pan láti fi rí pé emina rí omi tí ń bá lómi nínú ilé. Tí n bá dé lómi nínú ilé, màá wá nǹkan mi ṣe. Nígbà mí dèé ni tí ń bá rí nǹkan kan ṣẹ́ tí ara mi bá ṣẹ́ bá ka kán ni torí ọjọ́ yẹn máa wá ọmọ kan sún. Máa wọ inú, máa wọ, máa gun orí bẹ́ẹ̀dì mi, máa sì wá orun tó dáa sún.

Wọ́n máa ń kí àwọn ènìyàn ní ọ̀nà tó dára àti ní ọ̀nà tó tọ̀. Nítorí pé kí ki yen wà lára àwọn ǹkan tó máa ń jẹ́ kí ẹ̀yàn tún ní iyi ni oju àwọn èèyàn. Nítorí, nítorí náà tí wọ́n bá fẹ́ kí àwọn ẹ́, wọ́n máa ń kí àwọn ènìyàn dáadáa. Mi o de kí ń kí wọn ní kíkí pé mo bá yá mọ ri won fiń abí innkàn. Wọn á fàrabale kí wọn ní ọ̀nà tó yẹ àti tó tọ́

Àwọn dókítà wọ́n sọ fún wa nipé ó dáa kí ẹ̀yin máa fọnu léeméjì lọ́júmọ́, kí eẹ̀yan fọ láárọ̀, kí eẹ̀yan sì fọ lálẹ́ tí eẹ̀yan bá fẹ́ sùn. Àwọn ìgbà tí mo dẹ̀ máa ń fọ eyín mi náà nìyẹn, ẹ̀ẹ̀mejì na ni mo máa ń fọ. Mo ti fọ láárọ̀ mo lè tún fọ lálẹ́ torí kí ẹ̀yin baá fi dúró dáadáa kó má fi ní wàhálà kankan.

À ìgbéyàwó, ìgbéyàwó ṣẹ́ tó kẹ́yìn ó dáa gan, nítorí ó wà láàárín olólùfẹ́ méjì ni. Wọ́n dẹ sí ìgbéyẹ̀wò yẹn, ìgbéyẹ̀wò yẹn ó dẹ̀, ìgbéyẹ̀wò iṣẹ́ yẹn ó dé ní àǹfààní dáadáa, torí àwọn ìtan rí inú wọn dùn pé a ṣe nǹkan tó dá sí inú robot náà.

Kò sí ǹkan tí mo kí mo nínú coffee àti tea, àmá ǹkan tí ó bá bá dé ló máa jẹ́ kí n máa mọ èyí tí mo fẹ́ mu nínú méjèèjì. Iku tí nísinsìnyí mo fẹ́ràn tí mo ń bọ́nà lára kúkúkù. Ìgbà tó jáde kan lè kí mo ti ń bọ́nà coffee dẹ́ni, kò sí ìgbà tí mi lè mu, mo lè mu lọ́sàn án, mo lè mu lọ́rùn ẹ. So nitori náà, mi lè sọ pé èyí tí mo fẹ́ràn jù ni. Àmá tí ǹjẹ́ ojoju mo máa n mu láàárọ̀, so mo lè sọ pé ọ̀wọ́n ni mo fẹ́ràn jù.